Bẹ́ẹ̀ni mo mọ bó ṣe máa ń fún ọ̀nìranwó àsìkò àkókò díẹ̀, nítorí pé tí èèyàn bá ṣíṣe àbí tí èèyàn bá ṣubú, tí ẹ̀jẹ̀ bá ń dà lára ènìyàn, máa wá ṣí first aid box náà, máa wá mú bí cotton wool, máa fi spirit sí i, máa fi bá nu egbò, kí níè kúrú. Mo mọ bó ṣe ń ṣe díẹ̀, àmọ́ mi ò mọ bo se ń ṣe dáadáa.